Bẹ́ẹ̀ni, mo ti fún ni ní ẹ̀jẹ̀ rí. Mo ti fún ni ní ẹ̀jẹ̀ ní àìmoye ìgbà. Mo máa ń fi ẹ̀jẹ̀ sílẹ̀ ní ilé ìwòsàn lóòrèkóòrè. Ẹ̀jẹ̀ O negative ni ẹ̀jẹ̀ mi, tó jẹ́ ìkan lára àwọn ẹ̀jẹ̀ tó ṣọ̀wọ́n púpọ̀púpọ̀ tí àwọn ènìyàn sì máa ń nílò. Èdè nìyí tí mo ti máa ń fún ni ní ẹ̀jẹ̀ ní gbogbo ìgbà tí àǹfàní rẹ̀ bá yọ.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú torí mo fẹ́ kí n máa wòye ohun tó lọ ní ìta ọkọ̀ òfurufú náà kí n máa wojú sọ́mọ̀, kí n sì máa wo bí ó ṣe fẹ́ràn tó gbogbo nǹkan tí ó wà ní ìta ni ó wù mí kí n máa wo. Ǹkan tí mo máa ń ṣe nígbà tí n bá tì wà nínú ọkọ̀ òfurufú lélè yi, mi kìí sùn, mo máa ń wòye nǹkan tó ń lọ níta ọkọ̀ òfurufú ni.

Omi mímu nílé rọrùn púpọ̀ torí wípé a ní bọ́ọ̀lù ní ilé mi. Bore hole yìí ó dára ó sì mọ lolo kódà omi náà dára púpọ̀ tí gbogbo àwọn ará àdúgbò sì wá máa ń pọn, táwọn náà sì máa ń mu. Èyí bore hole yìí ló jẹ́ kí omi mímu kó rọrùn fún mi ní ilé mi.

Ìgbéyẹwó iṣẹ tí mo ṣe kẹyìn ó dára púpọ kódà ẹni tí mo bá ṣíṣẹ naa inú rẹ dùn sí gidi gan, tí ó sì pinnu tó tún ṣèlérí wípé òun ó máa sọrọ mi fún gbogbo àwọn ènìyàn tí òun bá mọ̀ kí wón lè wá bá mi ṣíṣẹ torí wípé mo bá ṣé iṣẹ náà dáradára, ó wu gan, inú rẹ̀ sì dùn. Ìgbéyẹwó iṣẹ tí mo ṣé kẹyìn ò dára gan o.

Orí fóònù mi ni mo ti sábà máa ń gbọ́ ìròyìn oju ojọ. Nítorí pé èmi ráyè wo tẹlifíṣàn tó bẹ́ẹ̀, ṣùgbọ́n fóònù mi, ó máa ń wà pẹ̀lú mi ní gbogbo ìgbà. Ohun sì ni mo fi máa ń gbọ́ ìròyìn oju ojọ. Bóyá mo wà níṣẹ́ ni o, bóyá mo wà ńú ọkọ̀ ni o, gbogbo igba tí àsìkò ìròyìn bá ti tó báyìí, màá gbé e si lórí fóònù mi, màá sì máa gbọ́ ìròyìn ojoojọ.

Mo máa ń mú kọ́kọ́rọ́ mi jáde pẹ̀lú mi nìyẹn. Mo máa ń fi sínú báàgì mi tàbí kí n fi sí wọ́lẹ́tì mi. N ò tọ́jú kọ́kọ́rọ́ mi pamọ́ síbi kankan torí wípé àwọn ènìyàn lè lọ mú u níbi tí mo bá fi pamọ́ sí nígbà tí mo bá sílé. Èdè nìyí tí mo ṣe máa ń mú káàkiri ibi tí mo bá lọ. Inú àpò báàgì mi tàbí inú wọ́lẹ́tì mi tàbí àpò ṣòkòtò mi ni mo sì máa ń fi sí.

Mo bẹ̀rẹ̀ ọ̀ún tuntun ni ìgbà tí mo kúrò ní ilé-iṣẹ́ tí mo wà tẹ́lẹ̀ tí mo lọ sí ilé-iṣẹ́ mìíràn. Mo kúrò ní ilé-iṣẹ́ tí mo wà tẹ́lẹ̀ torí wípé owó tí wọ́n san fún mi o kéré fún ipò tí mo wà. Mo sì rí ilé-iṣẹ́ mìíràn tí ó nífẹ̀ẹ́ mi tí wọ́n sì ní àwọn ṣẹ́tan láti fún mi ní owó tó yẹ. Ìgbà yìí ló jẹ́ kí n kúrò. Ọjọ́ kínní oṣù kẹfà ọdún yìí ná ni ọjọ́ tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ tuntun yìí.

Àlejò gbọ́dọ̀ rí i wí pé agbègbè mi ó mọ́, gbogbo inú ilé mi àti àyíká mi ó mọ́ tónítóní. Ǹǹkan tí mo fẹ́ kí àwọn àlejò máa rí nìyẹn. Torí wí pé mí ò fẹ́ kí àlejò wá sí ilé mi kí ó wá rí ohun ìdọ̀tí àbí ohun ẹ̀gín rárá o. Ṣùgbọ́n kí gbogbo rẹ̀ kó mọ́ tónítóní kí ó sì gúnrégé ni mo máa ń fẹ́ kí àlejò rí ní agbègbè mi.

Ìgbà kan tí mo rántí pé mo yí èrò padà ni ìgbà tí mo ti kókó pinnu láti máa dáríji ẹni kan tó ṣẹ̀ mi. Ẹ̀sẹ̀ tẹ́ni náà ṣẹ̀ mi ó dùn mi gidi gan. Ó parọ́ mọ́ mi ní ojú gbogbo aráyé. Ó dùn mí ó dún ẹlẹ̀dà mi. Mo sì ti pinnu láti máa dáríji ẹni náà títí lái. Ṣùgbọ́n nígbà tó tó bi ọdún méjì sí ìgbà náà, ẹni náà padà wá bẹ̀bẹ̀. Ó sì tọrọ àforíjì gidi gan lọ́wọ́ mi. Mo sì pinnu láti dáríji. Mo sì yí èrò mi padà.

Bí mo ṣe mọ̀ tí èèyàn ṣe ń forúkọ sílẹ̀ ní ilé ìgbà passport ni wípé, o kó àwọn dọ́kúmẹ̀ǹtì bí NIN rẹ dání. Ǹkan ẹyọ kan tí mo mọ̀ tí wón nílò náà nìyẹn. Ó sì mú passport photograph mélòó kan náà dání. Tí o bá sí ní gbogbo èyí, o o lọ sí ọ́fíìsì wọn ní ìlú tó bá wà. Ìlú Òṣogbo ilé mi wà, mo sì lọ sí ọ́fíìsì wọn ní Abẹ́rẹ́.

Ohun tó mú inú mi dùn láìpẹ́ ni ìgbà tí ẹ̀gbọ́n mi tí ó bímọ ní bí oṣù méjì sẹ́yìn, ìyàwó rẹ̀ ó bí ìbejì. Kódà ọjọ́ ńlá lọ́jọ́ náà nínú ìdílé wa, ínú gbogbo ènìyàn dùn tí gbogbo wa sì ń jó tí a sì yọ̀ torí wípé ẹ̀gbọ́n mi ni ẹni tí yóò kọ́kọ́ bí ìbejì nínú ẹbí wa.

Ìró tí ẹ lè máa gbọ́ ní ilé mi náà ni ìró orin. Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn láti máa gbọ orin ní gbogbo ìgbà. Tí n bá jí làárọ̀, orin Olúwa, orin gospel ni mo máa ń kọ́kọ́ gbọ́ tí ó sì máa ń fi speaker mi gbọ́ orin tí yìí ó máa ń pariwo ní gbogbo inú ilé mi. Ni ọ̀sán tàbí àsálé ni mo máa ń gbọ orin ìgbàlódé, orin hip hop àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni láti dá ilé-iṣẹ́ tí tèmi náà sílẹ̀. Mo ti ronú gidi mo sì ti rí wípé ọ̀nà tí èèyàn lè gbà di olówó ńlá olówó gbógì ni láti ní ilé iṣẹ́ láti máa ṣe business láti máa wá ǹkan tà. Èyí ló wù mí tí mo ti fi pinú wípé tí n bá ti ṣe iṣẹ́ aládani díẹ̀, màá lọ dá ilé-iṣẹ́ tèmi náà sílẹ̀ tó bá yá.

Mo máa ń ṣe ìwádìí dáadáa ni. Ó yá kí n lọ sí online kí n lọ wo review àwọn ènìyàn tó ti ra irú nǹkan bẹ́ kí n sì wo òye tó ń rà, tàbí kí n bèrè lọ́wọ́ àwọn tí mo mọ̀ tí wọ́n ti lo irú nǹkan bẹ́ tí wọ́n sì rà ní ibìkan tí mo mọ̀. Báyìí ni mo ṣe máa ń ṣe ìwádìí tí mo sì fi máa ń mọ̀ bóyá ohun tí ó wọ̀nyí ó tọ́ni rírà.

Òhùn kan ti mo rántí lọ́wọ́ báyìí tí ó bí mi nínú gidi gan, ní ìgbà tí mo ra ǹkan lọ́wọ́ ẹnìkan tí mo sì délé tí mo sì rí wípé bárùfù, gbáa nìkan tó tà fún mi. Mo wá padà sọ́dọ̀ rẹ láti lọ jàlàyé fun, ṣé ni ó parọ́, tó lóhùn mọ̀ nípa rẹ wípé ọ̀tọ̀ ni ohun tí òun fún mi, ọ̀tọ̀ ni ohun tí mo mú wá. Ọ̀rọ̀ yìí bí mi nínú gidi gan, tó jẹ́ wípé mo lọ pe ọlọ́pàá kí ó wá dá sí. Ìgbà tó ríi wípé ó ti di ọ̀rọ̀ ọlọ́pàá ni ó tó, ronú pì wàdà tó wá jẹ́wọ́ wípé òun mọ̀ pé kí n má bíi inú tó ń bẹ mí tó sì dá owó mi padà.

Bẹ́ẹ̀ni, mo ní ìgbàgbọ́ wípé ènìyàn máa ń yípadà bí wọ́n ṣe ń dàgbà torí pé bí èèyàn bá ṣe ń dàgbà sí, ni yóò máa rí oríṣiríṣi ìrírí tí yóò sì máa gbọ́n sí, tí yóò sì máa ní ìmọ̀ sí, tí yóò sì máa mọ̀ nǹkan si, tí ó máa rí oríṣiríṣi nǹkan tí ó ń lọ nínú ayé, tí yóò sì máa mo bí ayé ṣe rí dáadáa ní tòótọ́

Nǹkan bí oṣù mẹ́rin kan sẹ́yìn, nígbà tí mo lọ sí abúlé Atáyẹ̀ṣe láti lọ kó àwọn ohun èlò tí a fi ń ṣe iṣẹ́ wa jáde, tí a fi ń ṣe ọjà wa jáde, ìgbà náà ni mo kẹ́yìn gùn ọkọ̀ akẹ́rù. Torí ọkọ̀ akẹ́rù ni mo, mu lọ sí ìlú náà láti lè kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun èlò tí a nílò wá.

Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá àwo sinimá, kó dà mó tún ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá ẹgbẹ́ Rotary Club. Ibẹ̀ ni èmi àti àwọn ọ̀rẹ́ mi ti lọ máa ń ṣe fàájì, táa sì lọ máa ń gbádùn oríṣiríṣi eré ìdárayá ní alalẹ́ táa bá ti kúrò lẹ́nu iṣẹ́.

Bí mo ṣe máa ń sinmi nígbà tí ó bá rẹ̀ mí ni bóyá kí n wọ́lẹ̀ lórí ìbùsùn mi kí n máa wo eré ìdárayá tàbí kí n máa gbọ́ oríṣiríṣi orin aládùn tàbí kí n lọ sí ilé ìgbadùn pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi kí a máa ṣe fàájì, kí a máa dá ọ̀wẹ́ kẹ́, kí a sì máa ṣe àjọyọ̀. Àwọn ọ̀nà yìí ni mo máa ń gbà láti sinmi nígbà tí ó bá rẹ̀ mí.

Àṣà kan tí mo fẹ́ yí padà ni kí wọ́n máa sọ wípé àwọn ọmọ agbolé ibì kan péré ni ó lè díje fún àwọn ipò kan ní ìjọba, pé ìwọ tí ó bá ti jẹ́ ọmọ agbolé báyìí báyìí o ò ní lè díje. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Gbogbo ẹyin ti won bá ti pín sí ìlú kan tí ó sì ti wà bẹ́ẹ̀ ni gbogbo ayé wọn ni ó yẹ kó lè ní àǹfààní àti díje fún ipò to ba wu wọn ní ìlú náà.

Bẹ́ẹ̀ni o, mo máa ń dé ní àkókò. Mo gbàgbọ́ púpọ̀ nínú kí ẹ̀yàn tètè máa dé ní àkókò kó ní ibikíbi tí èèyàn bá ń lọ. Bo ya iṣẹ́ ni o, bo ya ṣọ́ọ̀ṣì ni o, bo ya oníàdẹ́hùn pẹ̀lú èèyàn ni o, ibikíbi tí ènìyàn bá lọ, èèyàn kí ẹ̀yàn máa dé bẹ̀ ní àkókò kódà kó ti dé bẹ̀ ṣáájú ago tí ó yẹ kí o dé bẹ̀.